Bẹ́ẹ̀ni o, mo máa tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Nítorí pé ó dáa kí èèyàn máa tẹ̀lé òfin ìyàrá ọkọ̀, kò da kí èèyàn má máa tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Mo máa n tẹ̀lé òfin, mọ̀ dé máa ṣe déédéé ti n bá n wa mọ́tò lọ́nà.